Orúkọ abúlé tó wà ní ìtòsí mi jẹ́ abúlé Tápà. Abúlé yìí àwọn Fúlàní ni wọ́n ń gbé ibẹ̀ jù. Ìgbà mí àwọn alawusa àwọn náà máa gbé ibí bẹ ìgbá témi máa ń lọ bẹ̀ àsìkò òjò ni. Tó jẹ́ pé nǹkan tuntun nǹkan ìṣó a ṣè máa jáde lóko. Ibibẹ̀ ni yóò ti rí ǹkan rara dáadáa ní owó pọ́kú tó sì jẹ́ pé òún fi àwọn ohun tí ń kẹ́ míkà, òún fi, òún fi ìgbín tó jẹ́ pé ó ń lọ dédé. Abúlé yìí tún jẹ́ pé kò sún mọ́ ìgboro torí náà ọ̀pọ̀ àwọn èèyàn gbà mí wọn i fẹ́ lọ sí ibi bẹ̀ ṣùgbọ́n èmi fẹ́ràn láti máa lọ sí bíbẹ̀ nígbà òjò tí nǹkan ọ̀gbìn tó ṣè ń jáde dáradára.

Bí a ti ń di irun, ó pé sí ọ̀nà oríṣiríṣi. Èmi gẹ́gẹ́ bí ẹni kan tí mo bá fẹ́ di irun mi, mo ti ní ẹni tó ń bá mi di irun fún bí ọdún mẹ́ta síbi tàwà yìí, tó jẹ́ pé tí mo bá ti fẹ́ di irun mi, màá lọ bá ní sọ́ọ̀bù rẹ̀ kó bá mi di irun. Màá ti pè ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bóyá ọjọ́ kan sí ọjọ́ tí mo fẹ́ di irun kó má bá a ní òjijì torí pé kì í ṣe èmi nìkan ni ń di irun fún, tó sì jẹ́ pé gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni èmi máa ń di irun torí emi fẹ́ kí irun mi kó pẹ́ lórí mi. Tó bá pẹ́ lórí mi, orí máa ma hun mi. Torí náà gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni ọjọ́ àlà mí sì, èmi máa ń di irun. Ọ̀nà tó pọ̀ la fi lè má-- lè yẹn fi lè kọ́ bóri ṣe ń di irun torí ẹlòmíí kò fẹ́ràn kó máa di irun fún yàn, àti pé èmi gẹ́gẹ́ bí ẹni kan, èmi ò fẹ́ràn kí màá bá yàn di irun torí bí irun ṣe máa ń gbọ̀n káàkiri. Mo bá ttí fẹ́ bá yàn di irun, o gbọdọ̀ jẹ́ ilé ẹni yẹn, tàbí kí ẹni yẹn kó ní sọ́ọ̀bù tó ń wà àbí tó ń ta ọjà tí màá fi bá di irun. Ẹni to ba ṣi fẹ kọ bọn ṣe n ṣe irun didi iru eyan bẹyẹn a fo ju si torí te yan o ba fo ju si eyan o le mọ nkankan nípa irun didi.

Bí ọjọ́ mi ṣe máa ń lọ lójoojúmọ́ kò yàtọ̀. Lálá kọ̀kan náà, gérege tí ago márùn-ún bá ti lù, mo bá ti pe irun àsùbá, èémí máa ń jí, màá gbàdúrà sí Elédùrà, màá fi iṣẹ́ ọjọ́ mi, màá fi lé Elédùrà lọ́wọ́. Ní kété tí mo bá ti gbàdúrà tán fún bí ogún ó ṣẹ́jú, ó di ilé ìwẹ̀. Mo bá ti da mí ara, màá bu ẹ̀kọ́ gbígbóná, màá po ṣaya, màá múra fún àwọn ọmọ mi, màá jí ọkọ̀ mi, wọn lọ́wẹ̀, ká jẹun, ó di ibi iṣẹ́. Tí géré tí ago mẹ́fà bá sì ti lù, màá padà sí ilé, màá dáná fún àwọn ọmọ mi, ohun tó waba mi nílé láti ilé ìwé wọn. Kété tán, a bá sì ti jẹun tán, màá ṣe iṣẹ́ àmúrélé wọ́n kí tísà wọn kó má ba à lù wọ́n. To ko mi náà ba ti de agbadura a wo telifisan díẹ̀ onikaluku wo lo sún bí ọjọ́ mi ṣe máa ń lọ lójoojúmọ́ nìyẹn.

Ibi tí mo ti máa ń ra ǹkan ó pé sí ọ̀nà oríṣìíríṣìí gan. Paàpá jùlọ tí mo bá fẹ́ ra ǹkan tó pọ̀ sí ilé, màá lọ sí ọjà ní ọ̀dọ̀ àwọn oníbàárà mi. Ibẹ̀ ni mo ti máa ń ra àwọn ǹkan tó pọ̀. Ṣùgbọ́n to bá jẹ pé kò sí owó lọwọ ọkọ mi to bẹ ládugbó ní máa ti ra àwọn nkán niwọn bá. Ìdí té mi tún fẹ́ràn láti máa ra ǹkan ní ọjà ni pé, àń, torí pé owó rẹ̀ ó máa ń yàtọ̀ sí ti tàdúgbò. Ti tàdúgbò máa ń fi owó kun. Ṣùgbọ́n titi ọjà, owó titi ọjà ó máa ń yàtọ̀ sí titi àdúgbò. Torí àwọn tó ń ta ǹkan náà ládùúgbò àti ọjà ni wọ́n tún máa ń ra ǹkan tó ń túta ní àdúgbò. Ìdí nìyẹn té mi fi fẹ́ràn láti máa ra ǹkan mi láti ọjà fúnra mi. Ṣùgbọ́n tí àwọn ọmọ mi náà bá fẹ́ lọ ilé ìwé, mi ò lè ra ǹkan tí wọ́n gbé lọ ilé ìwé ní àdúgbò. Odi dandan kí n lọ sí ọjà. Ọjà tí mo ti máa ń ra ǹkan ọbẹ̀ ó yàtọ̀ sí ọjà tí mo ti máa ń ra aṣọ. Ọjà ni ó pé oríṣìíríṣìí, torí ó pé oríṣìíríṣìí, níbọ́ yáa mi fẹ́ ra aṣọ báyìí, ibi tí wọ́n ti ń ta aṣọ ó yàtọ̀ sí ibi tí wọ́n ti ń ta ẹran.

Ìbátan mi tí ó ń gbé ọ̀nà jíjìn ó jẹ́ ẹnìkan tí mo fẹ́ràn jùlọ. Ṣùgbọ́n àwọn méjì ni, torí pé àsìkò àti iṣẹ́ kò gbà wá láààyè àti pé gbogbo wa láti ní mọ̀lẹ́bí tí à ń tọ́jú. Ìgbà méjì là má sọ̀rọ̀ láàárín ọ̀sẹ̀ torí pé mo fẹ́ràn ìbátan mi gan ni. Ọ̀nà tà ń sì ń gbé, ojìń gan sí ra wa. Ìlú, kè se ìlú kanna láwà ń gbé bá bá ń sọ̀rọ̀ ní ìgbà méjì láàárín ọ̀sẹ̀, à má ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ, ta ba fẹ́ ṣe lóṣù tó tẹ̀lé, ìgbà ta a ń sọ̀rọ̀ bí ọjọ́ ọ̀la ó ṣe rí, ǹkan ta a máa ń sọ nìyẹn. A ti wi pé gbogbo àsìkò kérésìmesì tí a bá jọ lọ sí-- tí mo bá lọ sí abúlé tóù náá rìnrìn àjò wá sí abúlé ni a máa ń ríra wa, tínú wa sì máa dùn gan ta máa ń sọ̀rọ̀ nípa ìlọsíwájú wa.

Ìgbà méjì ni mo máa ń fọ eyín lójoojúmọ́. Ìgbà àkọ́kọ́ tí mo bá ti jí ní òwúrọ̀, bí aago márùn-ún to n bá ti pe irun àṣubà, màá kọ́kọ́ fọ eyín mi. Mo bá ti fọ eyín mi tán, mà á dáná. Ti n bá ti dáná tán, nmu ra fún àwọn ọmọ mi fún ilé ìwé. Èmi náà ò gba ẹnu iṣẹ́ mi lọ. Ìgbà àkọ́kọ́ nìyẹn. Ìgbà kejì tí mo tún máa ń fọ eyín mi ni tí mo bá ti ibiṣẹ́ dé, tí ó bá ti di alẹ́, tí mo bá ti dáná tán táa jẹun tán. Ò di dandan kí n bo omi sára kí orún kó le wà dáadáa. Ìgbà tí mo bá ti wẹ̀, wẹ̀ tán, mà á bu ọṣẹ ìfọyín sí ẹnu láti je kí eyín mi kó mọ́ tónítóní. Èmi tún máa ń gba àwọn ènìyàn níyànjú wípé ki wọ́n máa fọ eyín wọn kó tó sùn torí ẹ́ wọ́n lò dá fún ìlera wa gan-an ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi mọ́. Pípá àwọn fáìlì mọ́ ó sì ti ràn mí lọ́wọ́ lọ́nà tó pọ̀ gan, torí pé ìgbà mìíràn tí mo bá ń wá ǹkan, mo ti mọ ọwọ́ ibi tí mo fi sí, àti wípé ìgbà mìíràn tí ǹ bá rántí ǹkan ní kété tí mo bá ti ṣí fáìlì mi, màá ti rántí gbogbo ǹkan tí mò ń wá àti ǹkan tí mi rántí rárá. Bẹ́ẹ̀ náà ni mo máa ń gba àwọn èyàn nímọ̀ràn láti máa pa gbogbo fáìlì wọn mọ́ torí ọjọ́ iwájú, ọjọ́ iwájú tó ṣe kókó.

Bẹ́ẹ̀ni mo má ń mú àwọn ẹ̀rọ ìlera torí pé ó ṣe pàtàkì ni ago ará wa papa júlo ìgbà te mi bá ń temi má ń mu tí mo bá ti ṣiṣẹ lọ laatarọ tí mo daari sí ilé. Emi máa ń mu, torí pé yóò jẹ́ kín rí orun sùn, má sì gbádùn ara mi dára dára.

Ere ìdárayá ti mo fẹ́ràn jùlọ, o pín si ọ̀nà oríṣiríṣi pàápàá jùlọ, mo fẹ́ràn eré ìdárayá tó jẹ́ eré ayé àtijọ́, ayé àwọn bàbá ńlá wa. Mo fẹ́ràn láti maa wo iru ere ìdárayá bẹ́ẹ̀, àwọn ere osupa, àwọn ere ìtànkálẹ̀ orílẹ̀ èdè Yorùbá bí gbogbo ẹ ṣe ṣẹlẹ̀, mo fẹ́ràn láti máa wò ó. Pàápàá jùlọ, àwọn Yorùbá wón ní "bí ilé ayé bá ṣe ń yí, ka máa bá wọn yí". Mo fẹ́ràn àwọn eré ìdárayá tí àwọn Yorùbá tún ti yí papọ̀ sí nǹkan ìgbàlódé. Báyé isín ta wá yìí, òhun ni eré tí mo tún fẹ́ràn.

Tí mo bá jí ní ilé mìíràn lọ́la, ǹkan tó pọ̀ tí ó ṣe mí, ó pín sónà oríṣìíríṣìí. Láàlá kọ̀ọ̀kọọ náà, èmi fẹ́ láti sùn ní ilé ẹlòmíràn torí pé àkọ́kọ́ náà, inú mi ò ní dùn. Mi ò mọ̀, mi ò rìnrìnàjò láti sùn ní ilé ẹlòmíràn, èmi máa ń gba ilé hòtẹ́ẹ́lì láti sùn ni tí mo bá ti ẹ̀ tun wá sùn, ilé bàbá mi ni ó jẹ́, àti pé àtì bà tí mo ti lọ sí ilé ọkọ, a ti máa sùn nínú ilé bàbá mi. Kò má mi lára mọ́, mi kò yá mi lára. Ǹkan tí màá sì kọ́kọ́ ṣe ni wipé màá kọ́kọ́ dáná, màá gbálẹ̀, màá ṣe ohun mèremère, màá sì bá ìyá mi sọ̀rọ̀. Àwọn ọ̀rọ̀ ta tí ì rí sọ láti ọjọ́ tó ti pẹ́ ni a máa sọ. Màá kí àwọn ará àdúgbò wọn náà, kí ǹkan tí mo bá sì mú wá, màá fún wọn.

Àwọn appu tí mo máa ń lò jù bí Facebooku, Instagram, Twitter àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn appu yìí ó máa ń jẹ́ kí n mo àwọn nnkán tó ń lọ ní àgbáyé, ní ìlú mìíràn, pàápàá jùlọ bí ìlú òkèèrè ibi tí mo ti dé rí. Àwọn appu yìí ló máa ń jẹ́ kí n maa mọ nǹkan tó ń lọ níbi ibẹ̀ àti pé tí mo bá fẹ́ gbọ́ ìròyìn eré ìdárayá ń gbá mi, orí àwọn app yìí ni màá ti gbọ́ àti wípé mo máa ń kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi nínú ibẹ̀ bí àwọn oúnjẹ mí tìnmọ́ ṣẹ. Ní kété tí mo ba ti te orúkọ óunje náà sibi ibe ni àwọn appu yìí won so bi mo se le se, n.

Bí mo ṣe máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ kì í ṣe nǹkan tó le jù fún èmi torí pé màá pín ní dọ́gba dọ́gba ni. Bóyá ò jorẹ̀ tó súnmọ́ mi jù àbí o ii seyi tó sún mọ́ mi jù, dọ́gba dọ́gba ni èmi ó pín torí èmi ò fẹ́ràn ojúṣàájú torí pé ẹ̀yin àgbà Yorùbá náà máa ń sọ wípé ojúṣàájú kò da. Kì ó ṣe pé tówo ba wà lọ́wọ́ mi, màá wá pín torí pé ènìyí sún mọ́ mi àbí ó sọ̀rọ̀ ènìyí ní ìbàjẹ́, èmi o se tèmí bẹ́ẹ̀. Dọ́gba dọ́gba ni èmi máa ń pín owó tó wà ní ọwọ́ mi tó bá pa èmi àti àwọn ọ̀rẹ́ mi pọ̀ torí pé àwọn ọ̀rẹ́ mi náà kí wọ́n gbàgbọ́ nínú mi ni wọ́n fi fẹ́ kí n pín owó náà.

Bí mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́, ó pín sí ọ̀nà oríṣiríṣi. Àkọ́kọ́ ná, ríran àwọn ènìyàn lọ́wọ́, kò dìgbà tí mo bá fún ènì yen ní owó ni pé mo rán lọ́wọ́. Ẹlòmíì ọ̀rọ̀ ìyànjú lẹ lòmíì nílò láti ọ̀dọ̀ mi. Tí mo bá ṣe ti sọ, to èyí tó bá wúlò fún, á dìímú, èyí tí kò bá wúlò fún, á dáa nù. Torí wipé kì í ṣe gbogbo ọ̀rọ̀ ìrànlọ́wọ́ tí mo bá sọ ni ó di dandan kí ẹni yen kó tẹ̀lé. Ìgbà mìíràn tó bá sì jẹ́ pé ọ̀rọ̀ owó ni ẹni yen nílò, ti mo bá ti sọ iye tí mo ní fún, oun naá ni màá fi rán lọ́wọ́. Kò di dandan wípé iye tẹni yen bá sọ fún mi pé kí n fún òun, àbí òun ń fẹ́ ìrànlọ́wọ́ owó báyìí, iye báyìí látọ̀dọ̀ mi ó di dandan kí n fún, torí pé èmi jẹ́ ẹnìkan tó jẹ pé mi i iṣe ara mi, mi i pa ara mi lára láti ran ènìyàn lọ́wọ́ rára.

Ọjà ńlá tí mo ti lọ jẹ́ ọjà Balógun, torí pé ọjà yí ó jẹ́ ọjà tó tóbi gan-an ni. Ohun oríṣiríṣi ni wọn sì ń tà nínú ọjà yí. Aṣọ ni, bàtà ni, oúnjẹ ni, nǹkan oríṣi kò sí nǹkan te yẹn wà láyé yi tèèyàn o rí níbi ibẹ̀ tó fi máa nǹkan tó ń fi ń kọ́lé, nǹkan, nǹkan tó ń fi ń tún ọkọ̀ ṣe, kò sí nǹkan tí ò wà ní ọjà yí. Ọjọ́ tí mo lọ sí ọjà yí ni ọjọ́ àlàmísì ní mo lọ sí inú ọjà yí. Kò sí ọjọ́ tún wọn i na ọjà yí, ọjọ́ àlàmísì ni èmi lọ. Àti pé oríṣiríṣi àwọn èèyàn ló máa ń wá sí inú ọjà yí. Fúlàní ni, Haúsá ni, Yorùbá ni, Igbo ni, gbogbo wọn ni wọ́n wà ní ọjà yí. Ọjà yí jẹ́ ọjà kan tó yẹ pé mo fẹ́ràn jù lọ to yẹ pé ó ní èdè oríṣiríṣi ni wọ́n máa ń pàdé nínú ọjà yí.

Bẹ́ẹ̀ni ènìyàn ṣe yípadà bí wọ́n ṣe ń dàgbà torí wi pé èmi, bí a bá ṣe jáde tí a rí ta sí ni ó jẹ́ kí ìsíti wa àti ojú wa kárí ohun tuntun merémeré. Àwọn Yorùbá wọ́n máa ń kì í ni wọ́n máa ń pa lówe i pé tí èèyàn o bá dé oko baba ẹnìkan, wàá rò pé oko bàbá à ti ẹ, ó tó ju, ó tóbi ju oko baba ẹlòmíì lọ. Tèèyàn ò bá jáde, èèyàn lè ní ìsíti àti ìrísí ní oríṣiríṣi. Pàápàá jù lè emí gẹ́gẹ́ bí ẹnìkan. Mo jẹ, mo jẹ ènìyàn tó yípadà torí pé tẹ́lẹ̀ ígbà tí mo wà ní university, ilé ìwé gíga, ó ní bí mo ṣe máa ń ronú, bí mo ṣe máa ń rò pé ilé ayé ṣe rí. Ìgbà yẹn àwọn òbí mi ló sanwó ilé ìwé mi tán. Mi n ti ṣiṣẹ ri mi n da gbé ri emi àtàwọn ọ̀rẹ́ mi la jọ n gbé ṣùgbọ́n ní kété tí mo ti parí, tí mò ń dàgbé, tí mò ń ṣiṣẹ́ méjì mẹ́ta, iri ìrísí mi, ìsí mi ó sí mi lójú wípé àh! Ǹkan tí mo lé rò yi ke i ṣe bẹ́ẹ̀ ló ṣe rí àti i pé teyan bá tún dá wà nígbà mìíràn, be yan bá ṣe ń dàgbà síi, leyan ṣe ní là ká yèsi. Lóòótọ́ ẹlòmíì o ma rò wípé àh! Ǹkan báyìí kò yẹ kó rí báyìí. Ṣùgbọ́n ǹkan mi ta ti sọ rí gan wípé àh! Ìmi ǹkan, ǹkan báyìí ò, mi n lè ṣe o. A padà rí i pé ǹkan tá là lè ṣe yẹn. Iná là ń padà ṣe torí pé ba ṣe ń dàgbà ni a ṣe ní ìyípadà ní ẹnu iṣẹ́, ní ẹnu bá ṣe ń rí ǹkan rù, bá ṣe ń bá àwọn ènìyàn sọ̀rọ̀, bá ṣe ń ṣe iṣẹ́ wa, bá ṣe mọ owó pamọ́ sí, ǹkan tó yẹ ká sọ, ǹkan tí ò yẹ ká sọ, bẹ́ẹ̀ là ṣe ń finra wa ní ìjánu.